Bẹ́ẹ̀ni mo máa ń jẹ gọ́ọ̀mù, mo màá ń jẹ lóòrèkóòrè, tí ó sì jẹ́ wípé kó ṣe pé mo kàn fẹ́ máa jẹ lásán fún ṣúgà rẹ̀, ṣùgbọ́n àwọn èyí tí ó má ń, àwọn gọ́ọ̀mù tó máa ń ta lẹ́nu tó máa ń ní, àwọn gọ́ọ̀mù tó máa ń ta lẹ́nu yẹn mo máa ń sábà jẹ, tó sì jẹ́ wípé inú àwọn, olufẹ́ àwọn gọ́ọ̀mù yìí ó ní ó máa ń fọ ẹnu mọ́ tí ó sì ń jẹ́ kí ẹnu kó máa rùn inú gbogbo ìgbà. Eleyi gàǹgàn ni, ìdí pàtàkì tí mo fi máa ń jẹ gọ́ọ̀mù tí ó sì jẹ́ wípé kọ̀ṣẹ̀ emi nìkan ni mo ti rí to fẹ́ran irú kan báyìí, àìmọye àwọn obìnrin ló jẹ́ pé ìdí pàtàkì tí a fi máa ń jẹ gọ́ọ̀mù ó ni láti jẹ́ kí ẹnu wọn kí ó lè máa rùn dáadáa, tí ó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mìíràn ni wọ́n kàn máa rò pé a, torí pé ayan fẹ́ máa jẹ gọ́ọ̀mù ni kan lásán ni a fi ń jẹ, bí wọ́n sì ní mọ̀ wípé torí a ti máa fi fọ ẹnu mọ́, kí ẹnu fi máa dá ṣááká, òun ni àwọn èèyàn mìíràn fi ń jẹ ẹ́. Gọ́ọ̀mù gígẹ ni tó wọ́pọ̀ láàrín àwọn obìnrin tí ó sì jẹ́ wípé igbati awon mi bá tún jẹ wọ́n tó máa fi ń dára, ehn, eléyìí tí ó sì jẹ́ pé ó máa ń bí àwọn èèyàn mìíràn nínú, agaga àwọn àgbàlagbà mìíràn ni wọ́n máa ń rí pé èèyàn máa jẹ gọ́ọ̀mù bí i ohun tó jẹ́, bí ohun tó jẹ́ ǹkan, Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà ni wọ́n máa ń rí jíjẹ gọ́ọ̀mù gẹ́gẹ́ bí, ohun tí, bí i pé èèyàn, èèyàn ń ṣe, èèyàn ń yágljú sí wọn, bí i pé èèyàn ń yágájú sí wọn tí èèyàn bá ń jẹ gọ́ọ̀mù níbi tí wọ́n bá wà, òun nítorí ó dà pé ǹkan yìí ó máa ń dá wọn láàmú ga, ó máa ń da pè kodù mọ́ wọn nínú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mìíràn ló sì ni ǹkan tí wọ́n ní, ẹ̀mí tí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mìíràn nio sì like ki eyan máa jẹ gọ́ọ̀mù lẹ́gbẹ̀ẹ́ wọn. Àgaga ẹni tó bá ń jẹ tó ń, tí ẹnu rẹ̀ bá ń dùn pẹ̀lú bo ṣe ń jẹ, òun ló máa ń bí àwọn èèyàn mìíràn nínú. Irúfẹ́ irú kan báyìí òun ni èmi kì í ṣe tó jẹ́ wípé èmi máa ń sábà pa ẹnu mi dé tí mo bá ń jẹ gọ́ọ̀mù òun, tí ó sì jẹ́ wípé tí mo bá ti jẹ, tí mo bá ri pé, adùn rẹ̀ ti lọ tán tí ó sì ti kó ẹnu mi, èmi yóò sì sọ gọ́ọ̀mù náà má sì tú dànù kúrò lẹ́nu kí ó tó di pé mo bá iṣẹ́ ojú ọ̀ mi lọ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni pé tí èèyàn bá wà tí eyan o sọ̀rọ̀ fún pipe òun ni ẹnu yóò máa rùn torí àwọn kòkòrò inú ẹnu wọ́n ti ṣe à, iṣẹ́ lórí ẹnu lásìkò yìí eléyìí sì máa ń jẹ́ kí ẹnu kó máa rùn láwọn àsìkò wọ̀nyí. Tí ó sì jẹ́ wípé tí à bá jẹ gọ́ọ̀mù ó ṣe é ṣe kó dé náà, ó máa ń dé náà irú àwọn ǹkan báyìí.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe yoga, tó jẹ́ pé pàtàkì jù lọ nínú yàrá mi náà ni mo ti máa ń ṣe, torí wipé ohun tí mo ti fi kóra láti máa ṣe ní ojoojúmọ́ kí n tó kúrò nílé òun ni. Àbí tó sì jẹ́ wípé àwọn àsìkò tí mo bá wà ní idakẹ́ rọ́rọ́ ní ọwọ àárọ̀ kùtùkùtù, òun ni màá wà nínú yàrá mi tí màá sì wà lẹ́gbẹ̀ẹ́ kan tí màá máa ṣe yoga tí mo bá fẹ́ ṣe ní àsìkò yìí. Mo máa ń sábà ṣe fún ìwọ̀n ìṣẹ́jú bí ìṣẹ́jú mẹ́wàá sí ìṣẹ́jú márùndínlógún tí màá sì wà ní ojú kan tí màá máa ṣe àwọn, tí màá wà ní ìdákẹ́ jẹ́jẹ́ tí màá sì wà lójú kan ní ẹgbẹ́ kan nínú yàrá mi. Elèyí ló sì jẹ́ wípé ohun tí mo máa ń ti ṣe láti kékeré mi, tí ó sì jẹ́ pé ó bá mi dàgbà òun ni. Ó máa ń jẹ́ kí n lè mójú tó àwọn nǹkan tí mò ń ṣe tó sì máa ń, mo sì máa ń fọkàn balẹ̀ tí mo bá ṣe tán. Mo máa ń gbàgbé àwọn tí mo bá ti ṣe tán báyìí, gbogbo àwọn àṣoro tí mò ń lákòjá òun ni ọkàn mi máa ń balẹ̀ lòó lórí tí mo sì máa ń fún un, tí mo sì máa ń ní àmì ìdánilójú wípé àwọn àṣoro yìí òun ni màá le ṣe tí màá ṣe ṣe àṣeyọrí lórí, tí màá le ṣẹ gun wọn, tí màá ṣe àṣeyọrí lórí wọn. Yoga ni ohun tí ara àwọn nǹkan tí èèyàn tó fi máa ń ṣe ìtọ́jú ẹ̀mí rẹ̀ kí ó sì jẹ́ wípé kò ní jẹ́ kí ẹ̀mí kí ó máa wà ní ìgbà tó, kí ẹ̀mí kó má bẹ̀rù tàbí kó máa pàáyà nǹkan kan. Ilé yìí sì ti ṣiṣẹ́ lọ́kùnra ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ó sì jẹ́ wípé ó ti ṣiṣẹ́ lára tèmi náà tí kò ń jẹ́ kó máa ń jẹ́ kí n gbàgbé àwọn àṣoro mi tí lẹ́yìn ìgbà tí mo bá ṣì ṣe tán, màá sì ní okun àtàgbàra láti bá iṣẹ́ ojọ mi láti máa kàn láti tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ ọjọ́ mi.

Ní òwúrọ̀ kọ̀ọ̀kan tí mo bá ti jimá sì dìde kúrò lórí ìbùsùn mi. Ti mo bá ti kúrò lórí ìbùsùn, máa lọ sí ilé ìwẹ̀, má sì fọ ẹnu mi, má wẹ̀. Lẹ́yìn ìgbàgbà náà, mà sì ṣe àlùwàlá, à wa kirun mà sì ṣe àdúrà. Lẹ́yìnwá gbà yìí, èmi yóò sì bọ́ sí ẹgbẹ́ kan nínú yàrá mi. Èmi yóò sì gbìyànjú láti ṣe yoga fún ìṣẹ́jú mélòó kan kó tó di wípé mò ń lọ sí ilé ìdáná láti lọ wá nǹkan tí mà jẹ. Lẹ́yìnwá gbà yìí, òun ni wípé mà dẹ́bẹ̀rẹ̀ sí mura láti lọ sí ibi iṣẹ́ tí ó sì jẹ́ wípé ataṣọ àti bàtà tí mo fẹ́ wọ̀ gbogbo ẹ̀, òun ni mà ti ṣe ìtọ́jú sílẹ̀ ní alẹ́ kó tó di òwúrọ̀ ọjọ́ náà tí ó sì jẹ́ wípé èmi yóò kà mú àwọn ohun tí mo fẹ́ wọ̀ yìí, òun ni mà kàń mú, mà kà ń rì lórí ikọ́ tí mà sì gbe wọ̀. Ìgbà tí mà bá fẹ́ sọ pé wí à mọ múra tán, óúnjẹ tí mo fẹ́ jẹ yóò ti jiná. Àwọn ìgbà mì tó je wípé tí o bá ṣe mí bi pé mo fẹ́ yàgbẹ́, èmi á sì lọ ile yàgbẹ́, mà sì jeki ara mi ó balẹ̀ náà kó tó di wípé mò ń tẹ̀síwájú pẹ̀lú àwọn ìmúra ọjọ́ náà. Lẹ́yìnwá gbà yìí ni mà ti kúrò nínú ilé tí mo de máa ń gbìyànjú láti kúrò ní ilé, o pẹ́ tán aago méje. Ti mà ti kúrò nínú ilé tí mo wọnú moto mí, èmi yóò sì mú orí lé ibi iṣẹ́ tí ó sì jẹ́ kí mo ti máa ń dé ibi iṣẹ́ kó tó di aago méje àbọ̀ sí aago mẹ́jọ òkú ìṣẹ́jú márùndínlógún láìmọye ọ̀pọ̀ gba te mi yóò sì bá-- tí mo yóò sì bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́nu iṣẹ́ mi tí mà sì máa bá iṣẹ́ lọ títí tí mà fi kuro lẹ́nu iṣẹ́.

Kò sì bí temi ò tí lè ṣiṣẹ́ yálà inú ibi tó pamọ́ ní o, àbí ní ìta gbangba. Tí ó sì jẹ́ wípé mo gba pé iṣẹ́ ìta gbangba òun ni àwọn èèyàn mí ò le ṣe, torí wọ́n á máa ní lọ́kàn pé ẹ̀mí àwọn èèyàn ló ń wo àwọn. Àwọn ò gbọdọ̀ ṣe àṣìṣe kankan, bọ ti wule ko mo tí eleyìí, ó máa ń ṣi fa isokun fa, bí a ń ṣe máa ń ṣe àṣìṣe gangan tí yóò sì baṣẹ wọ́n jẹ́, ti àwọn èèyàn mí tí wọ́n rò pé wí pé yára láì má ṣe ni wọ́n. Ṣùgbọ́n èmi, èmi máa ń gbọ́kàn mi kúrò nínú gbogbo irú ńkan báyen ti máa ṣe ìgbìyànjú láti ṣe nǹkan tí mo bá fẹ́ ṣe. Torí èmi máa ń fi sọ́kàn pé gbogbo àwọn èèyàn tó wà ní gbogbo ero tí ó ń wo nǹkan tí à ń ṣe, òun ló jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni ò mọ nǹkan tí a fẹ́ ṣe. Tí ó sì jẹ́ pé èsì ǹkan tí a fẹ́ ṣe, èsì nǹkan tí a fẹ́ ṣe gangan, òun ná fẹ́ rí. Mo ti ń ṣe nǹkan yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé àwọn èèyàn yìí wá sí ibi tí a wà yìí. Kò sí ohun tó máa ń ní wípé kí n má lè ṣe padà lásìkò yìí ná. Yálà pé wọ́n wà ńbí àbí wọ́n á sin bí. Eléyìí ni ó máa wà lọ́kàn mi tí màá sì bìyànjú láti tẹjúmọ́ṣẹ́ mi, tí màá sì máa gbìyànjú láti máa fún ra mi ní ìgboyà láti lè ṣe nǹkan tó bá yẹ kí n ṣe kí n mú lásìkò tó bá yẹ kí n parí rẹ̀. Torí wípé èmi ńi gbàgbọ́ pé àwọn èèyàn tó wá, gbogbo wọn, àwọn èèyàn tó wá kò ń ṣe ìdíwọ́ fún mi bí kò ń ṣe nǹkan tó yẹ kó jẹ́ ohun wo ìdí fún mi pé láàárín ọ̀pọ̀lọpọ̀ àwọn ero, òun ni mo ti fẹ́ ṣe, mo ti fẹ́ lo ọgbọ́n àtinúdá mi láti lè ṣe nǹkan tí yóò jẹ́ kí ilé iṣẹ́ wa ó ní ìtẹ̀síwájú. Eléyìí ló fi jẹ́ wípé èmi kì bẹ̀rù. Kódà gan an tí àwọn èèyàn ohun tó bá ń pariwo gan an, àríwó yìí ò lè bọ́ sí mi lórí kí n ò sì má di ọkàn mi sí gbogbo àwọn àríwó báyìí tíṣẹ́ tí màá fi ṣe àṣeyọrí lórí ohun tí mo bá ń ṣe. Eléyìí ni ó sì jẹ́ wípé ara ǹkan tí mo ti dàgbà pẹ̀lú òun ni. Ó sì jẹ́ wípé mo máa lè ṣe nǹkan ní iwájú àwọn èèyàn àti nígbà tí ǹkan bá ti ń di, mo máa wá ojútùú sí i.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ̀. Àgàgà iwẹ̀ ti ó jẹ́ ìwẹ̀ inú ilé tí ó sì jẹ́ pé tí n bá ti bo sí balùwẹ̀, èmi yóò sì wẹ̀ tí màá wẹ̀ ṣá ti màá dá ṣáká tà'ra mi ò dá ṣáká. Ṣugbọn tí ó bá jẹ́ ìwẹ̀ àwọn odò ìgbafẹ́, òun ni èmi náà mo ti máa ń gbìyànjú láti wẹ̀ irú àwọn ìwẹ̀ báyìí tí ó sì jẹ́ wípé, láti kékeré tí mo ti máa ń lọ sí ibi omi láti wẹ̀, òhun ni mo si fi rí. Nkan báyìí ni mo ti fi kóra tí ó sì jẹ́ wípé kòí ṣẹ̀ ntó máa ń bà mí lẹ́rú, kòi sí ṣẹ̀ ntó máa ń pa mi láyà láti ṣẹ. Ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, òhun ni wọ́n máa ń sọ pé ẹrù omi máa ń bà wọ́n tí ó sì jẹ́ wípé wọn le dába àti wẹ̀ rárá. Ṣùgbọ́n èmi máa ń fi sọ́kàn pé tí mo bá wà ní ibi tí mo ti ní àdojúkọ pé, ẹ̀ àti wẹ̀, àti wẹ̀ odò nìkan, òhun ni ọ̀nà àbáyọ fún mi. Ṣé màá wà wà ní ibi ojú kan ni, mi ò ní wẹ̀ odò náà. Ẹlẹ́yi lo máa ń fún mi ní ìgboyà, ẹ̀ láti lè ṣe gbogbo n to bá yẹ kí n ṣe tí ó sì jẹ́ pé ọjọ́ alákokọ̀ tí mo kọ wẹ̀ odò báyìí, ọjọ́ náà, àra nkan tí ó fún mi ní ìgboyà pé mo fẹ́ mọ̀ bi won se n wẹ̀ odò yìí. Ẹ̀ sì tí ó sì jẹ́ wípé pẹ̀lú irànlọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi, èmi náà mo sì ṣe àṣeyọrí lasìkò yii. Ẹ̀ láti ìgbẹ́ àsìkò yẹn, òhun ló ti jẹ́ wípé mo ti mọ bi won ṣe ń wẹ̀ odò tí ó sì jẹ́ wípé tí mo bá n lọ sí àwọn ilé ìgbafẹ́, màá lo mo màá n wẹ̀ nínú àwọn odò wọn tí, ẹ̀ mo sì ti yóò sì jẹ́ wípé, ẹ̀ èmi ní ìgbàgbọ́ pé tó bá jẹ́ odò ńlá náà ni, tó bá jẹ́ odò ńlá tí àwọn èèyàn yòókù ń wẹ̀ níbẹ̀, èmi náà ní àǹfààní tí mo sì ní agbára láti wẹ̀ ní irúfẹ́ àwọn odò yìí tí èru koi kin bá mi, ẹ̀ lórí àti ṣe àwọn irú ǹkan báyìí.

Ìrìnàjò mi, ò n ló máa ń tó ìṣẹ́jú ọgbọ̀n sí ìṣẹ́jú márùndín ní, ìṣẹ́jú márùnlélọ́gbọ̀n láwọn àsìkò mìíràn, tí ó sì jẹ́ wípé èyí tí ó máa ń ṣe bíí ìdíwọ́ nígbà mìíràn, òun ni súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tí ó máa ń ṣẹlẹ̀ láàárọ̀ kùtùkùtù àti ọ̀nà tí mo bá gbà. Àwọn àsìkò tí mo bá gba ọ̀nà tí kò pò, àwọn ọkọ̀ kò wọ́pọ̀ àwọn ọkọ̀ kò wọ́pọ̀ tó máa ń gba ibẹ̀, àwọn àsìkò yìí kó tó di ìṣẹ́jú ọgbọ̀n gan-an mo ti dẹ́nu iṣẹ́. Tí ó sì jẹ́ wípé eh àwọn ọ̀nà yìí ni ọ̀nà tí kò tí ò tí ò dára tó, ṣùgbọ́n ọ̀nà tí ó dára tí ó sì jẹ́ wípé eh ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń gbà, òun ni ẹ̀kọ́ kan ló máa ń jẹ́ wípé àwọn ọkọ̀ mìíràn àwọn súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ló máa ń ṣẹlẹ̀, tí ó sì jẹ́ wípé ó máa ń fẹ́ fa ìdíwọ́ fún mi ní àwọn ìgbà mìíràn kí n tó dé ibi iṣẹ́. Ṣùgbọ́n èmi máa ń wá ọ̀nà láti tètè kúrò nínú àwọn súnkẹrẹ fàkẹrẹ yìí tí má sì ba à àsìkò tó yẹ kí n dé ibi iṣẹ́ eh. Kò fẹ́ ẹ̀ sí àsìkò tí mo lo wákàtí kan kí n tó dé ibi iṣẹ́, ó ó ó lójú ọjọ́ tí wákàtí kan lu ba mi ní ojú ọ̀nà kí n tó dé ibi iṣẹ́. Àbí ọjọ́ tí ó jẹ́ wípé mò ń wá lò ju wákàtí kan lọ, ó sàn nínu, ó wọ́n nínú ọjọ́ tí irú nǹkan báyìí ṣẹlẹ̀. Tí ó tì jẹ́ wípé tí irú nǹkan báyìí bá ti fẹ́ ṣẹlẹ̀, òun ni èmi yóò ti fi ìpè ránsẹ́ sí ilé iṣẹ́ mi pé, à mo wà lójú ọ̀nà, nǹkan báyìí, nǹkan báyìí ló ṣẹlẹ̀ o. Kí ó má ba à di wípé wón á wọ́n á fi sọ́kàn pé eh èmi mò ń ṣe ìmẹ́lẹ́ lẹ́nu ibi iṣẹ́ tàbí mi ò fẹ́ wá sí ibi iṣẹ́ ni. Ṣùgbọ́n ẹ̀èkòòkan ní irú nǹkan báyìí máa sábà ṣẹlẹ̀ tí ó sì jẹ́ wípé èmi máa ń gbìyànjú láti yẹra fún irú nǹkan báyìí lọ́pọ̀lọpọ̀ ìgbà, torí èmi ò fẹ́ máa jẹ́ kí àwọn ọ̀gá mi kí wón máa sọ̀rọ̀ pé eh èmi èmi ń pẹ́ dé ibi iṣẹ́ tàbí kí wọ́n máa sọ̀rọ̀ pé mò ń ṣe ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́.

Rárá o, èmi kìí wọ ìborùn tí ó sì jẹ́ wípé ẹ̀kan kan, ni mon máa ń sábàá dé fílà káǹgọ̀ nígbàtí òrùn bá mú jẹ́ẹ́jẹ́. Ehn, ehn, èmi gbà pé ìborùn òun ni tó jẹ́ àwọn aṣọ wíwọ̀ tọ́bìnrin, tí ó sì jẹ́ wípé àwọn tí wọ́n tún máa ń sábàá lo ìborùn lẹ́nu iṣẹ́ wọn, òun ni àwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ ní, ehn, ní, ehn, ehn, ibi àwọn tí àwọn ẹ̀rọ wà tí ó ti ń ṣí, tí a kó àwọn ẹ̀rọ wá sí, tí a ti ń lo àwọn ẹ̀rọ wá láti fi pèsè àwọn ohun ọjà wa. Àwọn irúfẹ́ àwọn èèyàn báyìí ni lo tún máa ń wọ ìborùn, tó sì jẹ́ wípé ìborùn nìkan lasáǹ kọ́, ìborùn nìkan lasáǹ kọ́ ni wọ́n máa ń wọ, wọ́n máa ń wọ gbogbo ìbò ara, tí ó sì jẹ́ wípé, ehn, àtọjú wọn àti ara wọn àti gbogbo ara wọn iná má ń bùn kí, ehn, ìdọ̀tí àbí kí, ehn, kí idọ̀tí kó má ba fẹ́ lù wọ́n, kó má ba jẹ́ kí àwọn kẹ́míkà ta ń lò kó má ba wọnú ara wọn lọ. Ehn, ṣùgbọ́n èmi tí mi ò ń ṣiṣẹ́ ní àwọn, ehn, irúfẹ́ ilé, irúfẹ́, ehn, àwọn ibi wọ̀nyí lẹ́nu iṣẹ́ wa, òun ló jẹ́ wípé mi ò ní àǹfàní, tí mi ò sì ní, ehn, mi ò ní àǹfàní kankan sí pé kí ń máa lo ìborùn, ehn, lẹ́nu iṣẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé mo fẹ́ yojú sí àwọn èèyàn yìí, òun ni, ehn, èmi náà ni mo gbọ́dọ̀ lo aṣọ tí mo bá, tó bá wọ̀ lẹ́nu ìṣe wọn. Tí ó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ igbà, ehn, òun ni ọrùn mi ni ọ̀pọ̀lọpọ̀ ọgbà, òun ni mi ò ṣe máà fi ǹkan kan dé orí lẹ́nu iṣẹ́ tí mo máa ń jẹ́ kí, tí ó máa ń jẹ́ wípé mi ò ní àǹ, mi ò ń, mi ò ń, ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní mi ò ṣe máà fi ǹkankan dé orí àbí ọrùn mi ní ibi tí mo bá wà agaga lẹ́nu iṣẹ́. Ehn, inú yàrá tí èmi sì tún wà lẹ́nu iṣẹ́ ọ́fíìsì mi, òun ló ní amú ilẹ̀ tuntun tí ó sì jẹ́ wípé, ehn, èmi kì í ṣe máà bá, ehn, èmi kì í ṣe máà bá fi, èmi kì í ṣe máà bá ṣe alábàápàdé òru lẹ́nu iṣẹ́ mi tí mo sì máa ń, tí inú yàrá tí mò ń wà tó máa ń tutù nígbà gbogbo. Ehn.

Bẹ́ẹ̀ni mo máa ń lo ìpara, màá fi sára. Ìpara tí mò n lò òhun ni ẹn vaselin cream, ẹn tó sì jẹ pé ìpara yìí mo tí n lòó fún bí ọjọ ọdún mélòó kan báyìí agaga ní àsìkò tí a wà ní ìgbà a ìgbà ọyẹ́ yìí tí ó jẹ́ pé ẹn kí tó mọ̀ nígbà tí o báa fi máa dọwọ́ ọsàn gbogbo ara ló ti ṣẹ́ funfun. Torí o tí maa dábi pé èèyàn o para. Tí èèyàn bá ń lo ìpara tí kò ṣe ohun tí máa n mára á dán, ẹn gbogbo ara ló máa funfun tán. Ti o sí jé wípé ìpara ìpara vaselin tí mo n lò, ara oun tí mo fi féran rẹ náà ni wípé o máa ń mú kára dán ó sì máa n jé kí ara en, o ma ń jẹ́ kí ara, kò si kí n jẹ́ kí ara o ṣẹ́ funfun Kò lorun o lóòrùn ti o dara. O lóòrun tó dára, tí ó sì jẹ́ wípé òwo rẹ̀ kò gani lára. Ìpara yìí sì ni kò ki n ṣe ohun tí wọ́n fi máa ń bóra torí wípé àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ irú àwọn èèyàn báyìí, àwa kọ̀ọ̀kan ò fẹ́ràn ìpara tí yóò pàwọ́ wa dà. Torí àwa kọ̀ọ̀kan á ní ìfẹ́ sí irú nǹkan báyìí, a gbà pé ẹ̀n àìsàn tí ó dá ló ṣeèṣe ki eléyìí fà sínú ara. Èléyìí ló fi jẹ́ wípé mo fi yan ìpara vaseline láàyò torí wípé àwọn èròjà tí wọ́n fi sínú rẹ̀ kò n ṣe àwọn èròjà tó lè pa, tó letó lè ṣe ìjàǹbá fún inú ara. Àwọn àsìkò wà tó jẹ́ pé mo ti lò àwọn ìpara ní ọ̀wọ́ sẹ́yìn tó sì jẹpe àwọn ìpara yìí wọ́n n ṣe ohun tó máa mu araa dán kí ara kàn fi, ki èèyàn kàn fi lò sára lásán ni wọ́n wà fún. Tó sì jẹ wípé mo máa sábà lo àwọn eléyìí nígbà òjò tó jẹ́ pé ara ò n sáábà ṣẹ́ funfun tó àsìkò tá a wà yìí. Èléyìí ni àwọn ìpara tí mo máa ń lò yẹn fún ìgbà kọ̀ọ̀kan.

Àwọ̀ tẹ́lẹ̀ mi nìkan ni mo máa ń wọ̀, tí mo bá fẹ́ lọ sùn. Eh, tó sì jẹ wípé tí ó bá ti di alẹ́ tí, orun bá ti ń kùn mí, èmi yóò ṣì bo gbogbo aṣọ tó bá wà lára mi, tí yóò ku àwọ̀ tẹ́lẹ̀ nìkan. Àgàgà àwọ̀ tẹ́lẹ̀ sòkòtò ni mo máa ń sábà wọ̀, tí màá sì mú aṣọ búra mi, màá sì dà búra tí, eh, èmi fi máa sùn. Ìgbà tó bá dẹ́ di àárọ̀ ọjọ́ kejì, eh, èmi yóò sì yanjú àti pàrọ̀ àwọ̀ tẹ́lẹ̀ yìí. Kotọ́ dí pé, eh, nígbà tí mo bá wẹ tán, màá gbi yanjú àti pàrọ̀ àwọ̀ tẹ́lẹ̀ yìí, màá sì wọ ìmi kotọ́ dí pé mo múra, eh, aṣọ tí mo bá fẹ́ wọ̀ gan gan. Eh, àwọn ìgbà kan wa sẹ́yín tó jẹ́ pé mo ti lò, mo ti ra àwọn aṣọ tí eeyẹn máa ń wọ̀ lálẹ́, tí wọ́n ń pè ní night dress, tí èèyàn máa ń wọ̀ tí èèyàn bá fẹ́ sùn. Eh, ìgbà kan sẹ́yìn ni mo ti ra àwọn aṣọ yìí. Tó sì jẹ́ wípé, eh, lásìkò táa wà ní ìsìn báyìí mi ò lò àwọn aṣọ yìí mọ́. Eh, àwọ̀ tẹ́lẹ̀ mi tí mò ń wọ̀, eh, oun na ni mo máa ń sábà wọ̀ lásìkò yìí. Àbí i àwọn aṣiko mi wà tó jẹ́ pé mo lè wá wọ̀n nkánkan gan tí màá kan dà aṣọ bora lásán. Eh, éleyi náà ló jẹ́ nǹkan mi tí mo tun máa ń ṣe nígbà mi. Ohun tí mo fi máa ń ṣe báyìí ni wípé tí ó bá dọ̀wọ́ alẹ́, kí n tó sùn, mi ò fẹ́, eh, kí aṣọ wúwo lára mi àbí nǹkan kan tí yóò, yóò, yóò máa ni mí lára tí ó wà sí i tí ó wà ní jẹ́ kí orun mi ó já géẹre. Tàbí tí ó jẹ́ pé yóò máa, yió ṣe okùnfà tí màá fi máa ji ni emewa lórù. Eléyi ni mi ò fẹ́, lo fi jẹ́ wípé mo máa ń wọ aṣọ tí mo mọ̀ wípé kò ní dààmú mi.

Ìkíni ni àwọn Yorùbá kàkún nkan pàtàkì tí ó sì jẹ́ wípé, ẹ̀, ẹni tí ó bá ń bọ̀ láti ìta tó bá fẹ́ wọ inú ilé kan, ohun tó ti dáa jù ú fún náà ni pé kí ó kí àwọn tó wà ní inú ilé bí tó bá fẹ́ wọ̀. Wọ́n á ní pé tí ọmọ kékeré tó bá rí àgbàlagbà, n tó dáa fún náà ni pé kó kí àgbàlagbà òun. Ìkíni ni kó ń ṣe ẹnìkan ni ó ń ṣe iṣẹ́ ẹnìkan. Ó jẹ́ wípé gbogbo èèyàn, òun ni ó lẹ́tọ̀ọ́ láti kíni, ló ti kí ara wọn. Ẹ̀ ẹni tí wọ́n bá kí, òun náà leto láti dá ẹni tí ó bá kí lóhun. Ara àwọn kíikíni nílẹ̀ Yorùbá òun ni ẹ̀ka alẹ́, ẹ̀ka àárọ̀, ẹ̀ka ọ̀sán, tí ó sì jẹ́ wípé, gbogbo àwọn ikíni yii náà òun ni ó bá àwọn àsìkò, ni ó bá, ni ó jẹ́ àwọn tó máa ń fi kí èèyàn ní àwọn àsìkò kọ̀ọ̀kan. Wọ́n ni ẹni tí ò kíni kú ilé, ó pàdánù ẹ̀ka àbò. Ẹ̀, kíni ni, ọ̀nà tí àwọn èèyàn maa fi ń gbà kíni. Àgàgà àwọn èèyàn tí à ń bá mọ̀ dáadáa, òun ni wípé ìyẹn le dì má ẹni òhun. Àwọn mí wà tó jẹ́ wípé, èèyàn, èèyàn, èèyàn máa, eyan o kan bá wọ́ ni. Àwọn mí sì wà tó ye pé boya ẹni tí èèyàn ò mọ̀ rí, èèyàn kàn máa kíra látọ̀kẹ́lẹ̀. Tàbí àwọn tí èèyàn bá ń lọ lójú ọ̀nà tí èèyàn rí ẹni tí èèyàn dá a mọ̀, ìyẹn le kí ẹni toun kí ẹyan sì juwo sìn ín. Oríṣiríṣi ìkíni ini owa tí ó sì jẹ́ wípé, ẹ̀, ẹni tí ó bá rọ̀ èèyàn lọ́rùn ni èèyàn máa ṣe. Tó, kíikíni ló máa ń ṣílẹ̀kùn pé èèyàn fẹ́ bá èèyàn sọ̀rọ̀. Ẹni tí èèyàn bá kí, à, àǹfààní wà fún èèyàn láti tí bá èèyàn sọ àwọn ọ̀rọ̀ mí yàtọ̀ sí ikíni yẹn. Ṣùgbọ́n ẹni tí ò bá kí èèyàn, tí ó kì í tó ọ̀kandede bá sọ̀rọ̀, yóò máa wò wípé níbo mó tí mo ẹni yi rí. Ṣe ẹni yìí ṣe kò lẹ́kọ̀ọ́ kíikíni ni òfin máa mọ́ pé ó yẹ kóhun kó kí yan kí ó tó máa sọ̀rọ̀ lọ. Eléyìí ló fi jẹ́ wípé kíikíni nílẹ̀ Yorùbá ara ẹ̀kọ́ kíkọ́ ni tí wọ́n sì máa ń fi kọ́ àwọn ọmọ kékeré láti ìgbà tí wọ́n bá ti wà ní ọmọ kékeré títí tó bá ti dàgbà. Tí ó sì yẹ pé ọmọ Yorùbá, ìyẹn ọkùnrin, ó máa ń dọ̀bálẹ̀ kí, ó máa ń dọ̀bálẹ̀ kí àgbà ni. Ọmọ bíbí, ọmọbìnrin, ó máa ń kúnlẹ̀ kí àgbàlagbà ni. Èyí jẹ́ lórí ọ̀rọ̀ kíni.